Ṣé o máa ń na ara rẹ? Mi ò máa ń na ara mi. Nítorí tí mo bá na ara mi, ó máa dùn mí. Ó máa dùn mí, mi ò ní le, mi ò ní le na ara mi. Bo bá ṣe yẹn, nítorí náà mi ò máa ń na ara mi.